Ìbéèrè wípé ṣe o fẹ́ràn rín àtẹ̀gùn? Àtẹ̀gùn jẹ́ bí àkàbà àbí ohun tí òyìnbó máa ń pè ní staircase. Mi ò fẹ́ràn rẹ̀ nítorí wípé wàhálà ni. Tí mo bá fẹ́ kọ́lé ara mi ni, mi ò ní kọ́lé alájà nítorí pé rirín àtẹ̀gùn, ó máa ń mú wàhálà wá. Àwọn tí àtẹ̀gùn ti oo wúlò fún, àwọn ni àgbàlagbà tó jẹ́ wípé wọn ò lè rìn dáadáa. Àtẹ̀gùn tí a rí yẹn ó jẹ́ ohun tó máa ń mú ìrìn nirorun, ó máa ń mú ìrọ̀rùn wá fún àwọn tó jẹ́ wípé a mọ̀ sí àkàndá èèyàn bí àárọ̀ àbí àgbàlagbà tí ìlera ara wọn tí ó kù díè ká tó. Àtẹ̀gùn wà káàkiri, ó wà ní ilé ìtajà, ó wà ní ilé ìwòsàn, ó wà ní ilé iṣẹ́ tí àwọn èèyàn máa ń lò. Àtẹ̀gùn wọ́n máa ń fi sí ilé tó jẹ́ wípé ò ga gogoro bí alájà méjì, mẹ́ta, mẹ́rin, márùn-ún. Nítorí ìdí èyí, mi ò fẹ́ràn rìn nítorí pé iṣẹ́ ló máa ń jẹ́ fún èmi. Kí ń rìn géere níbi ọ̀nà tí ó wà pẹlẹbẹ, ó tẹ́mi lọ̀run jù kí ń máa rìn àtẹ̀gùn lọ. Ẹ ṣeun.

Ìbéèrè wípé ṣe mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ. Bẹ́ẹ̀ ni, mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ. Bí àpẹẹrẹ nígbà tí mo fi ń ṣiṣẹ́ pẹ̀lú iṣẹ́ ilé iṣẹ́ kan tí wón máa ń ta òògùn nnkan jíjẹ. Nígbà náà, wákàtí tí a ní ó jẹ́ wákàtí bi mẹ́fà láti fi ṣiṣẹ́. Nígbà náà, tó bá jẹ́ wípé iṣẹ́ tó yẹ kí n ṣe nì tètè rí ipari, mo máa ń lo ju wákàtí tó yẹ kí n lo jù níbi iṣẹ́ láti fi ṣe iṣẹ́ mi. Lọ́wọ́lọ́wọ́ tí mo wà yìí, olùdásílẹ̀ ilé iṣẹ́ ara mi ni mo jẹ́. Mo ní iṣẹ́ ara mi tí mo ń ṣe. Mo ní ààyè ìtajà tí mo ti ń ta àwọn nǹkan tí obìnrin abi ọkùnrin le fi tún ara ṣe bí ipara, bí ìtọ́jú, bí nǹkan olóòórùn tó da tí èèyàn lè fi sára. Mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ. Tó bá jẹ́ wípé mo bá ní iṣẹ́ tó àwọn oníbàárà mi wọ́n gbé fún mi, mo máa ń ṣe iṣẹ́ tó ju wákàtí tó yẹ kí n lo níbi iṣẹ́ ààyè ìtajà mi lọ. Èmi nìkan kọ́, àwọn ọmọ iṣẹ́ mi mo máa ń san owó tó ju owó tó yẹ kí wọ́n gbà lọ láti fi lè dúró ti mi láti fi lè ràn mí lọ́wọ́. So, nítorí idi yìí, ìbéèrè pé ṣe tí mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ. Bẹ́ẹ̀ ni, mo máa ń ṣiṣẹ́ ju wákàtí tó yẹ kí n ṣe jù níbi iṣẹ́ ara mi àbí níbi iṣẹ́ ẹni tó bá gbé fún mi. Ẹ ṣé.

Ìbéèrè wípé irú bàtà wo ni ó máa ń wọ̀? Ìdáhùn mi sí ìbéèrè yìí ni wípé mo fẹ́ràn bàtà alábọ̀yọ̀ èyí tí a mọ̀ sí palm slippers àbí sandal. Lati ìgbà tí mo ti wà ní ilé ìwé ni mo ti fẹ́ràn láti máa wọ bàtà abọ̀yọ̀. Bàtà abọ̀yọ̀ yìí ó rọrùn fún mi láti bọ́, ó rọrùn fún mi láti wọ̀ torí wípé tí mo bá wọ eléyìí tí òyìnbó máa ń pè ní cover shoe àbí sneaker, ó máa ń le fún mi láti bọ́. Tí mo bá wà ní ààyè tí mo ti fẹ́ kírun, tí mo bá wọ àbàyọ̀ lọ́wọ́ kan ni n óò bọ̀. Àmọ́ ká ní wípé bóyá canvas àbí sneaker ni mo bá wọ̀ yóò le fún mi láti bọ́. Nítorí ìdí èyí, bàtà tí mo fẹ́ràn láti wọ̀ jù ó jẹ́ bàtà alábọ̀yọ̀. Ẹ̀ṣeun irè ó.

Yàrá wo nínú ilé rẹ ni o fẹ́ràn jù? Ìbéèrè tí ẹ béèrè lọ́wọ́ mi yí. N ò dáhùn rẹ̀ nisinyi. Yàrá tí mo fẹ́ràn jù láti wọ̀ nínú ilé mi ó jẹ́ yàrá ibùsùn mi. Yàrá ibùsùn jẹ́ yàrá ìbí tí mo ti máa ń fi orí lélẹ̀ tí mo ti máa ń sùn. Nítorí ìdí èyí, yàrá náà jẹ́ ibi tó jẹ wí pé tí mo bá ti dé bẹ, ibẹ̀ ni mo máa ń ti ń sùn, ibẹ̀ ni mo ti máa ń fi ọkàn balẹ̀. Àwọn yàrá òmíràn tó wà nínú yàrá mi, awon náà ni yàrá ìgbọ̀nsẹ̀, yàrá ilé-ìdáná. Gbogbo ibi tí mo dárúkọ yìí kò sí ìsinmi níbi ibẹ̀. Tí mo bá wà ní inú yàrá ìdáná, n óò dúró àbí kí ń máa lọ bọ̀. Ka ní pé yàrá ìgbọ̀nsẹ̀ ni, n ó wà ní ojú kan títí tí ń ó fi ṣe ìgbọ̀nsẹ́ tán. Ọ̀nà méjèèjì tí mo dárúkọ yìí tó jẹ́ yàrá ìgbọ̀nsẹ̀ àti yàrá ilé-ìdáná, yàrá wàhálà ni. Nítorí ìdí èyí, yàrá tí mo fẹ́ràn jù láti fi dúró ju nínú ilé mi, òun ni yàrá ibùsùn. Ibẹ̀ ni tómutùmù táa mọ̀ sí fọ́ọ̀mù àbí bẹ́ẹ̀dì, ibẹ̀ ló wà. Yàrá isinmi ni. Nítorí ìdí èyí, yàrá tí mo fẹ́ràn jù nù, yàrá tí mo fẹ́ràn jù oun ni yàrá, yàrá ibùsùn.

Ìbéèrè èdè wo ni o fẹ́ kọ́? Ẹ̀dẹ́ tí mo fẹ́ kọ́ ìdáhùn sí ìbéèrè yìí, òun ni wípé èdè tí mo fẹ́ kọ́ pọ̀ ní Nàìjíríà tí mo wà yìí, èdè pọ̀ ń bẹ. Èdè tó wù mí tí mo fẹ́ kọ́, òun ni èdè Hausa àti èdè Igbo. Ni ìlú òkèèrè, ó wù mí kí n kọ èdè Faransé àti èdè, àti èdè Spanish. Èdè méjèèjì yìí ó wù mí púpọ̀. Ó jẹ́ èdè márùn-ún ní àpapọ̀ tó wù mí kí n kọ́ kí n sì gbọ́, kí n lè sọ dáadáa. Àwọn èdè yìí ó wúlò nítorí wípé tí mo bá wà ní àárín àwọn elédè yìí bí àwọn Hausa àbí bí àwọn Igbo, àwọn èdè yìí ó máa ń jẹ́ ìjà pulẹ̀ fún mi. Bí àpẹẹrẹ tí mo bá fẹ́ lọ ra ọjà àbí tí mo bá fẹ́ ta ọjà, ó máa ń jẹ́ ìjà pulẹ̀ fún mi. N ò ní rí òwò mí ṣe dáadáa. N ò ní rí títà rírà mi, mi ò ní rí i ṣe dáadáa. Ó wù mí kí n kọ èdè méjèèjì tí mo dárúkọ ní ilẹ̀ Nàìjíríà yìí. Ni Faransé àti Spanish tí mo dárúkọ. Àwọn ènìyàn wà tó jẹ́ wípé wón máa ń sọ wípé tí àwọn bá lọ àwọn ìlú méjèèjì bí Spain àbí bí France àbí bí èdè ìlú tí wón ti ń sọ àwọn èdè yìí, ó máa ń jẹ́ ìjà pulẹ̀ fún wọn láti fi lè bá àwọn èèyàn ṣe ìpàpọ̀. So, nítorí ìdí èyí, èdè méjèèjì yìí tó jẹ́ èdè Spanish àti èdè Faransé yìí ó wù mí kí n kọ. Ni àpapọ̀ èdè mẹ́rin ló wù mí kí n kọ́. Náà ni èdè Spanish, èdè Faransé ní ìlú òkèèrè. Ni ẹlẹ́ẹ̀kejì tí mo dárúkọ, òun ni èdè Yorùbá àti èdè Igbo tó jẹ́ èdè Nàìjíríà mẹ́rin láa papọ̀ ó wùn mí kí n kọ.

Ìbéèrè ṣe o ti gun ọkọ̀ ojú omi rí? Ìdáhùn mi ni pé, rárá, mi ò tí ì gun ọkọ̀ ojú omi rí. Ó sì wù mí lọ́pọ̀lọpọ̀ láti gun. Láti ìgbà tí mo ti wà ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí a mọ̀ sí Primary School ní ìdí méjèèjì, ni ó ti wù mí kí n gun ọkọ̀ ojú omi. Nígbà náà tí wọ́n bá bèèrè lọ́wọ́ wa wípé kí la fẹ́ ṣe, wọn ó dáhùn pé mo fẹ́ di awa ọkọ̀ ojú omi torí ǹkan kan kọ́, ó wù mí kí n gun ọkọ̀ ojú omi ni. Bá níìsín, tí ìbéèrè yìí ti ẹ̀tọ́ wá wáyé, wọn ó gbé ìgbésẹ̀ tó pọ̀ lọ́pọ̀lọpọ̀ jantirere tí yóò fi wá sí ìmúṣẹ fún mi láti fi gun ọkọ̀ ojú omi. Ọkọ̀ ojú omi, ó tọ́ wa jẹ́ ǹkan yìí tí ó jẹ́ wípé wọ́n máa ń fi ń gbé ọjà káàkiri àgbáyé. Ó sì jẹ́ wípé ayé jíjẹ lórí rẹ̀, ó dùn. Mo ò tí ì gun ọkọ̀ ojú omi rí. Àmọ́ lọ́wọ́lọ́wọ́ tí mo ṣe ń sọ̀rọ̀ yìí, ó wù mí lọ́pọ̀lọpọ̀ láti gun ọkọ̀ ojú omi. Wọn ó sì gbé àwọn ìgbésẹ̀ tó pọ̀ lọ́pọ̀lọpọ̀ láti fi lè gun, yóò sì wá sí ìmúṣẹ fún mi. Ẹ ṣeun o, ire.

Ìbéèrè báwo ni o ṣe máa ń tọ́jú èékánná rẹ? Ìdáhùn mi sí ìbéèrè yìí ni wípé ọ̀nà méjì ni mo máa ń lò. Ní ìlú Nàìjíríà tí a wà, a ní àwọn tó máa ń káàkiri láti fi tọ́jú èékánná ènìyàn. Wọ́n máa ń lọ káàkiri, tó bá pé wọ́n, wọ́n ó jókòó tì ọ́, wọ́n ọ̀ gé èékánná rẹ̀, wọ́n sì bọ̀ tọ́jú rẹ̀ dáadáa. Ẹ́lẹ́ẹ̀kejì ni wípé èmi fúnra ra mi, mo máa ń tọ́jú èékánná mi. E mú abẹfẹ́lẹ́, wọn ò gé e, wọn sì ṣe é ní ọ̀nà tí mo fẹ́ràn. Ẹ́lẹ́ẹ̀kẹta ni wípé tí mo bá wà nílé pẹ̀lú aya mi, aya mi máa ń jókòó, yóò sì sọ fún mi wípé ó wù owòún ko woun ba mi tọ́jú èékánná mi. Wọ ò gbà sílẹ̀ hun, wọn ó sì fọ́n láyè láti bá mi ṣe. Yóò bá mi ṣe débi wípé wọn ó sì sùn lọ. Bí mo ṣe máa ń fẹ́ni, bí mo ṣe máa ń tọ́jú èékánná mi, òun ni ọ̀nà mẹ́tẹ́ẹ̀ta yìí tí ó sì tẹ mi lọ́rùn. Ìgbà mìíràn, àwọn ènìyàn máa ń gbà mí ní iyànjú wípé kí n gbé e lọ sí ilé ibi tí wọ́n máa ń pè ní spa home, ilé ibi tí wọ́n ti máa ń tọ́jú ara ènìyàn. Àmọ́ èmi, ò fẹ́ràn rẹ̀ nítorí wípé ó máa ń naní lówó. Ọ̀nà mẹ́ta náà ni mo máa ń lò tó jẹ́ wípé mo máa ń pe àwọn tí wọ́n máa ń lọ káàkiri tí wọ́n máa ń ṣe ìtọ́jú èékánná fún ènìyàn. Àbí kí n mú abẹfẹ́lẹ́ fúnra ra mi kí n fi gé e, àbí ǹkan tá a mọ̀ sí nail cutter kí n lò ó, àbí kí ìyàwó mi kó jókòó tì mí ní inú ilé kó ṣe bá mi gé e. Ẹ ṣe ohun ìrẹ̀.